Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Mo máa ń jí nípa pé tí mo bá gbé ẹ̀rọ alágbèéká mi sí àláàmù, iyùn agogo tí yóò jí mi tí mo bá ti gbé e sí fóònù mi ni mo ń jí.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o báà ń sùn? Bẹ́ẹ̀ni, aṣọ ìbora ó jẹ́ ǹkan tí ó ń bà sí rí yàn ni agbè ní àsìkò ìgbà tí èèyàn bá ń sùn.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ torí tí eyan ba fi ọwọ́ kọ ìwé, ó máa ń dára púpọ̀ torí pé ọwọ́ ẹni ko kí i ntán ni í jẹ.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá sùn? Bẹ́ẹ̀ni, o máa ń rọrùn fún mi torí pé bẹ́ẹ̀di ibùsùn tí eeyán náà bá fi ń sùn, o máa ń yọ bóyá ó rọrùn fún èèyàn àbí kò rọrùn. Tí bẹ́ẹ̀di ibùsùn èèyàn, ibùsùn èèyàn tí kò bá da ko ni rọrùn fún eni tó.

Data to máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Data tí mo máa ń lò ní ọ̀ṣọ̀ọ̀sẹ̀ ó pọ̀ torí pé ó ní gbèdéke nǹkan tí ènìyàn bá fi data ṣe. Bẹ́ẹ̀ ni data náà sì lè pọ̀ sí lórí.

Ṣé o máa ń ṣe yòǹga? Mi ò kí ń ṣe yòǹga torí wípé mi ò fẹ́ràn afẹ́ púpọ̀. Mi ò kí lọ sí afẹ́, ẹni tó bá ń ṣe afẹ́ ló máa ń ṣe yòǹga.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Bẹ́ẹ̀ ni, torí pé kò da kí o máa ń waste àbí kí o máa da oúnjẹ nù, àbí kí o máa ṣe oúnjẹ lófo kò da. Tí ẹlòmíràn bá rí oúnjẹ tí èèyàn ṣe ní òfo, inú rẹ̀ lè má dùn sí i, ẹni náà gan lè má.

Ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, lọ́pọ̀lọpọ̀ ìgbà, orí Íńtánẹ́ẹ̀tì ló da kí o ti máa kọ́ nǹkan. Kí o máa kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì ó ṣàfàní púpọ̀ torí pé gbogbo nǹkan tí ènìyàn bá bèrè ló máa ṣàlàyé fún ènìyàn yege ye.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátìrì fóònù tí kò bá dá pé kí pẹ́ dúró. Nítorí náà, bátìrì fóònù ó gbọdọ̀ jẹ́ èyí tí ó da dáadáa láti lè máa ṣiṣẹ́ púpọ̀

Àkókò mélòó ni o ṣètò agogo ìjì rẹ? Agogo ìjì èèyàn ó gbọdọ̀ jẹ́ agogo bíi márùn-ún sí agogo mẹ́fà torí pé ó dá kí o máa sùn wákàtí mẹ́jọ.

Ṣé o máa ń di ọjà àbọ̀ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ó dá kí o má di ọjà àbọ̀ torí pé ọjà tó bá sẹ́kù, ìyọ́ ní lè dáná. Ìyá ni láti dì náà ni.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le òwúrọ̀ ó dára púpọ̀ torí pé ìmọ̀le ni òwúrọ̀ ó máa ń ṣe geere. Àmọ́ ìrọ̀lẹ́, ilé ti mọ̀ dudu díẹ̀díẹ̀ díẹ̀. Ìmọ̀le òwúrọ̀

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn ni kí inú èèyàn ó mọ dùn. Àwọn nǹkan tí ó lè mú inú èèyàn dùn, ìgbádùn tí èèyàn gbádùn púpọ̀ jù, ó náà ni kín máa jẹun.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Etíkun jẹ́ odò tó tóbi, ẹlòmíì fẹ́ràn kó máa lọ síbẹ̀. Ẹlòmíì kò sì fẹ́ràn láti má lọ síbẹ̀ torí ẹlòmíì ní òyì ojú.

Se oti dúró lilo ẹrọ ayarabiasa fún ọjọ kan ri? Bẹ́ẹ̀ ni, mo dúró rí nígbà tí kò sí iná láti fi ṣáàjì ẹ̀rọ ayárabíàṣá torí tí kò bá ti sí iná kò ní ṣiṣẹ́.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí méjì, torí wípé èèyán lè fi ìkan síbi ìgbáṣẹ̀ kí èèyàn sì gbé ìkan síbi orí láti jẹ́ kí èèyàn sùn dáadáa.

Kíni ó máa ń wá nínú òṣìṣẹ́ tuntun? Nínú òṣìṣẹ́ tuntun, ìyán gbọ́dọ̀ rí pé òṣìṣẹ́ náà ó fi ara balẹ̀ púpọ̀, ó sì jẹ́ ẹnìkan tí ó ní ìmọ̀, kó sì jẹ́ ẹnìkan tí ó mòye.

Ìgbà wo ni o kányìn lọ sí ọjà? O tó bí ijọ́ mẹ́rin torí wípé mo máa ra ǹkan tí máa bá lò ní ọ̀sẹ̀ kan sílé ni láti máa lò díẹ̀ díẹ̀ díẹ̀

Ṣé o ní ìforúkọsílẹ̀ nílé ìdárayá? Ẹni tí ó bá ní ìforúkọsílẹ̀ nílé ìdárayá, ẹni náà máa ń lọ sí ibi bẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n sì ti máa ń dáradára.

Kíni o máa ń wọ̀ nígbà tí o bá ń lọọ sùn? Iyàn gbọdọ̀ wọ aṣọ tí ó fẹlẹ àbí aṣọ tí pé bá ki múyàn ní òru, torí pé òru lè mú lásalẹ̀ kò sì ní dára, ìyan o ní sùn dáadáa.

Ṣé o máa ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni o, ìyẹn gbọ́dọ̀ máa ka àdéhùn dáradára torí wípé àdéhùn rè gbèsè ni. Ẹni tí kò bá tíì san àdéhùn rè, ẹni bẹ́ẹ̀ ó jẹ́ gbèsè ni kò sì dá.

Ṣé o jẹ ènìyàn tí o máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ ni, torí wípé á lọ sí ibi iṣẹ́ ní àárọ̀. Kò sì ní dára ki eyan o maa pẹ́ lọ sí ibi iṣẹ́ oní láti jí ní.

Ṣé owó tí ò ń gba kò dára tó? Owó tí à ń gba kò tó nǹkan tí ìyá ń ná torí wípé owó Nàìjíríà ó kéré púpọ̀ púpọ̀.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń di kọ́kọ́rọ́ káàkiri ní torí wípé kọ́kọ́rọ́ yàn kéékìí ṣe nǹkan tí gbogbo ènìyàn gbọdọ̀ máa lò àbí kó máa yá yàn torí pé ènìyàn lè ṣì yàn níjà.

Ṣé o ní ọgbà? Ọgbà, ó jẹ́ ibi tí o bá fẹ́ tó bá tóbi. Àmọ́, ì ní ọgbà torí wípé ọmọ kékeré sì ni mí, ì tíì ní owó láti fi ní ọgbà.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Eyan ní láti ṣètò owó iṣẹ́ tí eyan o fi ní ná owó iṣẹ́ ní inákùná torí wípé eyàn ṣe wàhálà fún iṣẹ́ ni.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Òwúrọ̀ kọ̀ọ̀kan tí mo bá ti jí ní òwúrọ̀, èèyàn gbọdọ̀ kọ́kọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, èèyàn gbọdọ̀ dáná oúnjẹ tí ò ń jẹ ní òwúrọ̀, èèyàn sì gbọdọ̀ tun raṣé ní òwúrọ̀

Ṣé ẹyin máa ń fọ́? Tí yóò bá mú ẹyin dáradára, tí yóò gbé bó ṣe yẹ kí yóò gbé, ẹyin náà á fọ́. Àmọ́ tí yàn bá gbé bí ó ṣe yẹ kí yàn ó gbé, ẹyin náà kò ní fọ́. So eyàn gbọdọ̀ ṣe gbogbo nǹkan tí yàn bá.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ jù? Ẹ̀fọ́ ṣọkọ jẹ́ ẹ̀fọ́ gidi, ẹ̀fọ́ tí èyàn gbọdọ̀ máa jẹ jù torí wípé ẹ̀fọ́ mìíràn tí èyàn bá jẹ ó lè máa yà yan nígbe torí pé ko ki ṣe gbogbo ẹ̀fọ́ ni èyàn gbọdọ̀ máa jẹ torí àbò.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, ètò ṣíṣe ǹkan ó tiẹ̀ jẹ́ ǹkan tí ó dára jù, torí pé eyaǹ kọ gbọ́dọ̀ máa ṣe ǹkan bó ti rí. Ìyẹn gbọ́dọ̀ máa fi ètò sí ǹkan tí èèyàn bá ń ṣe láti lè mọ ǹkan tó kàn án.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ìrànlọ́wọ́ ó jẹ́ ǹkan tí ó dára púpọ̀. Tí èèyàn bá rí ènìyàn tí kò ní ǹkan, tí èèyàn sì ní, èèyàn ní láti ran ẹni náà lọ́wọ́ torí pé onílàárí kò sẹ́ni tí ó mọ̀la.

Ṣé o wọ aṣọ àkayòrí níbi iṣẹ́? Mi ò tíì wọ aṣọ àkayòrí torí wípé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tí mò ń ṣe ni. Ó ní ọjọ́ tí èèyàn lè fi wọ aṣọ àkayòrí.

Ṣé o fẹ́ràn kíkọrin? Orin jẹ́ nǹkan tí ó máa ń dánilaraya púpọ̀, ó sì jẹ́ nǹkan tí ó máa ń múnuyan dùn lásìkò ìgbà tí èèyàn bá ń kọ orin kíkọ, ó sì ṣàǹfàní fun.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú ọjà ṣíṣe ó dára púpọ̀púpọ̀ torí wípé tí ọjà bá dọ̀tí tí yóò ṣe ìtọ́jú rẹ̀, àwọn oníbàárà gan-an ò ní yáwájú ìyàn láti bá yàn ra ọjà náà.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? O dáa kí èyàn ọ má ro èrò fún ìṣe òjò iwájú, torí pé òjò iwájú gangan ni ọla ènìyàn, tí èyàn bá sì ti ń rò èrò irẹ òjò iwájú na.

Ṣé o ní ọkọ? Ọkọ jẹ́ nǹkan ìrìnsẹ̀ tí ó máa ń gbé èèyàn káàkiri lọ sí ibikíbi tí èèyàn bá ń lọ. Àmọ́, èmi ò ní ọkọ torí wípé mi ò tíì ṣiṣẹ́ dé ibibẹ̀.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Èèyàn ní láti máa bá oníbàárà èèyàn sọ̀rọ̀ dáradára pẹ̀lú ọ̀yààyà, pẹ̀lú ìdùnnú, pẹ̀lú ìrẹ̀lẹ̀ torí àwọn oníbàárà èèyàn gbogbo ìgbà ni wọ́n máa ń wà ní orí i.

Ṣé o ní ètò láti fẹ́ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, torí wípé ìlú tí a wà yìí owó iṣẹ́ ibẹ ó kéré púpọ̀ àmọ́ tí èèyàn bá rí sí ìlú mìíràn ó dára láti.

Ṣé o máa mu àwọn ẹ̀rọ ìlera? Rárá torí tí ẹ̀rọ ìlera bá ti pọ̀jù ní ara, ara gan máa ń kọ̀ọ́, kò dára, ìmíì tú máa ń ṣe èèyàn ní oní gan gan gan tí kò sì dára.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Rárá o, gọ́ọ̀mù, nǹkan tí a fi ń lẹ́ ǹkan ni, kò sì dára láti máa jẹ. Bí tìwé bá ya, a lè fi gọ́ọ̀mù lẹ́, tàbí tí ǹkan mìíràn bá bàjẹ́, a lè fi gọ́ọ̀mù tún ṣe.

Ṣé o máa ń gbọ́ podcast? Bẹ́ẹ̀ni, torí nínú podcast, èèyàn tún máa n mọ̀ si. Èèyàn máa mọ àwọn nǹkan mìíràn, àwọn nǹkan tí èèyàn o bá ní ìmọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀, ìyàn máa ń gbọ́ nínú podcast.

Ṣé o máa ń fi ìdáàbòbò òrùn sára? Ó dára púpọ̀ láti máa dáàbò bò ara wa torí wípé kò dára kí yàn má a sí ara èèyàn kalẹ̀ torí wípé àwọn ǹkan mìíràn gan-an ó lè wọ ara èèyàn láti má nì í ìdáàbòbò.

Ṣé o fẹ́ràn rin òkè? Oke ó jẹ́ ibi to ga púpọ̀. Ara sì lè kọ́ láti máa rin òkè torí wípé òkè ó ga púpọ̀ fún ènìyàn láti máa gun.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, nǹkan pé oríṣiríṣi. Tó bá yẹ pé nǹkan tó ń lo náà ni ó yàtọ̀ sí nǹkan mìíràn. Bẹ́ẹ̀ ni mo mọ bí a ṣe ń tún nǹkan ṣe.

Ibo ni o fẹ lọ ṣi ìsinmi? O wù mí láti ṣe ìsinmi ní ilé mi torí wípé ìsinmi ilé gan ọ tún máa ń yàtọ àbí kí o lọ sí ilé ìgbafẹ́.

Ṣé o máa ń wọ ìborùn? Ìborùn ó jẹ́ ǹnkan tí àwọn obìnrin máa ń fi bo ara, ó sì jẹ́ ǹnkan tí ó máa ń mú eeyàn rẹwà àmọ́ ó máa ń yọ̀ lórí aṣọ tí eeyàn bá wọ sára.

Ṣé o máa ń jẹun nínú ọkọ rẹ? Bẹ́ẹ̀ ni, torí wípé ọkọ̀ ó jẹ́ ǹkan ti to jẹ́ tèèyàn nìkan tí èèyàn sì lè ṣe bó ṣe wù yàn nínú ọkọ̀ náà.

Àwọ̀ wo ni o fẹ́ràn jù? Àwọ̀ tí mo fẹ́ràn jù ni àwọ̀ pupa. Torí pé àwọ̀ pupa ó máa ń rẹwà púpọ̀ ó sì tún máa ń jẹ́ kí èèyàn náà ó tún rẹwà lọ́mọ.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Bẹ́ẹ̀ni, fèrèsé jẹ́ ilẹ̀kùn tó máa ń wà ní ara ọkọ̀. Ó ni à ń pè ní fèrèsé ọkọ̀. Ó sì dára púpọ̀ kó má wà níbi ọkọ̀ torí ìjàmbá mọ́tò.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó ó jẹ́ ọ̀nà tí ìyàn le gbà láti fi polówó ọjà tí ìyàn ń tà. Ìpolówó ó sì wà ní oríṣiríṣi torí pé ìpolówó gbọdọ̀ dá lé rí ọjà tí ìyàn bá ń.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, ìyàn gbọ́dọ̀ tẹ̀lé òfin torí pé àwọn àgbà gan ní ìlú tí kò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí níbẹ̀. Òfin dára púpọ̀ láti máa tẹ̀lé torí ó máa ń ṣe èèyàn ní àǹfààní tí èèyàn bá tẹ̀lé òfin.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó? Omi tí èèyàn gbọ́dọ̀ mu lójúmọ́, èèyàn gbọ́dọ̀ mu omi tó pọ̀ dáadáa torí ara wa gan-an ó fẹ́ràn omi lọ́pọ̀lọpọ̀. Àkọ́kọ́ ìwúlò omi ni pé ó gbọ́dọ̀, omi ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí oúnjẹ ta bá jẹ kó wálẹ̀ láti lọ sí inú àpò tó yẹ kó lọ ní ààbò ara wa.

Nígbà wo ni ó kányìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? O tó jọ́ mẹ́ta torí wípé ọ̀nà jíjìn ni olúkalùkù wà àmọ́ a máa ń sọ̀rọ̀ ní orí ẹ̀rọ ayélujára.

Ṣé orí máa ń fọ́? Orí fífọ́ ó jẹ́ nǹkan tí ó máa ń dá èyàn láàmú ní àsìkò ìgbà tí èyàn bá ti ṣiṣẹ́ púpọ̀ jù, so èyàn ni láti sinmi díẹ̀, orí ó máa ń fọ́

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun lè dé ní ìgbà kigbà tàbí àsìkò tí ó bá wù láti dé, torí wípé àsìkò ìgbà tí a bá ń retí ọjà nígbà mìíràn o lè máa dé.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ọjọ́ Ẹtì ni mo fẹ́ràn jù torí wipé òun ni ọjọ́ tó gbẹ́yìn ọjọ́ ìṣẹ́. Ìyán a sinmi dáradára.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀, ó jẹ́ nǹkan pàtàkì tí yan gbọdọ̀ ṣiṣẹ́ lé lórí torí wípé ìbáṣepọ̀ ò gbọdọ̀ dára pẹ̀lú olùdá.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ó fẹ̀, ó sì jẹ́ ǹkan tí ó ń dá lára. Tábìlì jẹ́ ǹkan tí ó wà ní inú ilé iṣẹ́ mi láti máa kọ́

Ṣé o mọ ibi tí a ti ń ya àwòrán? Eeyán lè ya àwòrán nínú iyàrá, àbí kí eeyan o ya àwòrán nínú ibi tí eeyàn bá ní pé, toọ́, mo fẹ́ máa ya àwòrán nínú ibí bàyí. Àwòrán yíyà.

Aṣa wo ni ẹbí rẹ máa ń ṣe? Ẹbí jẹ́ ìran, ẹbí mi sì máa ń ṣe àṣà Yorùbá nígbàkígbà tí ó bá bọ́ sí ìgbà táa bá fẹ́ ṣe àṣà lórílẹ̀ èdè wa.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Ẹ̀jẹ̀ funfun yàn, ó jẹ́ ǹkan tí àwọn dókítà gan wótún ṣe àyẹ̀wò lé lórí bóyá ẹ̀jẹ̀ náà bá tẹni tó fẹ́ fún ní ẹ̀jẹ̀ mu.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún pọ̀ ní oríṣiríṣi, àmọ́ àjọ̀dún tí ó gbayì ní àwùjọ ni àjọ̀dún tí àwọn ọmọ kéékèèké bá ń ṣe ìkórè ilé ìwé.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ ǹkan tí ó máa ń mú yan rẹwà. Tí èèyàn bá múra tán, eyán lè lo fìlà le láti fi kún ẹwà èèyàn àbí láti fi bo orí èèyàn.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lòjoojúmọ́? Ìyẹn lè fọ ọwọ́ láìmọye ìgbà ní ojúmọ́ tàbí tí yàn bá lọ sí ilé ìgbọ̀nsẹ̀, ó se kókó láti fọ ọwọ́ torí àwọn ìjàmbá kòkòrò tó wà ní ilé ìgbọ̀nsẹ̀.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Aṣọ wíwẹ̀ ó jẹ́ aṣọ tí èèyàn bá ń wọ̀, tí èèyàn bá fẹ́ wẹ̀ láti fi bo ara èèyàn torí náà aṣọ wíwẹ̀ ó dára láti máa wọ̀ tí èèyàn bá fẹ́ wẹ̀

Oúnjẹ wo ni o mọ̀ bí a ti ń sè é dáadáa? Ounjẹ́ pọ̀ lóríṣiríṣi tí ènìyàn lè sè é dáadáa bíi ìrẹsì, bíi ẹ̀wà tàbí káró ṣemó tàbí àmàlà.

Nígbà wo ni ó kányìn lọ wo ẹyín? Ó ti ṣe díẹ̀ púpọ̀ torí wípé kò sí ǹkan tí ó ṣe eyín mi, tí ó bá sì ti sí ǹkan tí ó ṣe eyín ènìyàn kò ní dùn.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sin? Tí èyàn bá sin, èyàn gbọ́dọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí ọ̀pọ̀lọpọ̀ èyàn ló fẹ́ sin tí kò rí sin. So èyàn gbọ́dọ̀ dúpẹ́ ni ọwọ́ Ọlọ́run.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Bẹ́ẹ̀ni, fáìlì jẹ́ nǹkan tí ó pàtàkì sí eeyàn, nǹkan tí eeyàn gbọ́dọ̀ mọ gbépamọ́ ní fáìlì jẹ, torí tí eeyàn ò bá gbépamọ́ wọ́n lè sọ di rèdèrèdé.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn? Ó rọrùn fún yàn láti darí àwọn ènìyàn pẹ̀lú pé ìyàn náà a ní ìtẹríba, a ní ìrẹ̀lẹ̀, a sì ní ìwà dáradára lọ́wọ́.

Báwo ni o ṣe máa pààrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Eeyan ni láti kọ́kọ́ sinmi ná. Tí iṣẹ́ bá papọ̀ jù, o lè fa àárẹ̀ síyan lára tí kò sì jẹ́ ǹnkan ìyè.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ọmọdé torí pé àwọn ọmọdé, èèyàn gbọdọ̀ fẹ́ràn wọn púpọ̀ kí àwọn náà sì fẹ́ràn ènìyàn.

Báwo ni o ṣe máa ń gba ìyìn? Ìyìn pé oríṣiríṣi. Ó dáa kí eyan máa gba ìyìn tí èèyàn bá ṣe dáradára. Wọ́n ó yin ènìyàn fún iṣẹ́ dáradára tí ó ti ṣe.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀? Ìyẹn gbọ́dọ̀ bá àwọn aláṣisepọ̀ pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìrẹ̀wẹ̀sì.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Bí èèyàn bá fẹ́ rí ìpèsè ohun èlò, èyàn ó lọ sí ibi tí wọ́n bá ti ń ta àwọn ìpèsè náà wálé láti.

Báwo ni o ṣe máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́? Èèyàn máa ń kojú ìṣòro ní ibi iṣẹ́ láti ara olùdarí ilé-iṣẹ́ náà àbí ẹni tí èèyàn jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ìwà wọn.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata kò kí ń rìn yàn lọ́kàn bí èyí tí kò tẹ̀ sátà bẹ̀ rara. Ata ó jẹ́ ǹkan tí ó máa ń jẹ́ kí oúnjẹ.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Ọdún tí ó gbayì ní àwùjọ náà ni ọdún tí àwa Mùsùlùmí pè ní ọdún iléyá torí pé a pa ẹran.

Nígbà wo ni ó kányìn sunkún? Ó ti ṣe díẹ̀ torí wípé ẹkún kò da. Í máa ń ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ ní àgo ara. Ẹkún kò da kí o máa sun ẹkún.

Àkókò wo ní, àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí o dára jù nínú ọjọ́ ni àárọ̀ kùtùkùtù torí wípé ilẹ̀ á mọ́ ká.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Ìgbéjáde ni bóyá tí èèyàn bá fẹ́ lọ sí ibi kan. Ó dára láti máa ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ torí wípé ojú náà á tún.

Ṣé o ní nọ́mbà orílẹ̀? Nọ́mbà orílẹ̀ ó jẹ́ nọ́mbà tí ó wà fún orílẹ̀ èdè ènìyàn, ó sì jẹ́ ǹkan tí ènìyàn gbọ́dọ̀ ní lọ́wọ́.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ ọ̀sẹ̀? Ìpàdé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lọ́sẹ̀ ó jẹ́ ìpàdé ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ torí pé nǹkan tó bá ṣẹ lọ́sẹ̀ náà ẹ gbọdọ̀ jẹ́ àbọ̀ fún olùdarí ilé-iṣẹ́ náà níparí ọ̀sẹ̀ tí ń ṣe ọjọ́ Jímọ̀

Kíni ó máa ń se ní àsálẹ́? Àsálẹ́ jẹ́ ìgbà tí ilẹ̀ bá ti ṣú. Tí ó bá di ní àsálẹ́, èèyàn gbọ́dọ̀ sinmi torí wípé èèyàn ó ti sisẹ́ lọ ní ataárọ̀

Kí ni ó máa ń ṣe nígbà tí ọjọ́ bá rọ̀? Tí ọjọ́ bá rọ̀, òun ni nǹkan tí à ń pè ní ìrọ̀lẹ́. Láti àárọ̀ títí di ìrọ̀lẹ́, èèyàn sì gbọdọ̀ sinmi láti ìgbà náà títí di àárọ̀ ọjọ́ kejì.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Ìròyìn ó jẹ́ ǹkan tí èèyàn bá lè kọ lórí ibi tí èèyàn ti ń ṣiṣẹ́, èèyàn sì gbọ́dọ̀ máa kọ ìròyìn dáradára pẹ̀lú ibi ibẹ̀

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Eeyán gbọ́dọ̀ máa lo àkókò púpọ̀ pẹ̀lú ẹbí eeyàn, torí pé tí ènìyàn bá fiyàn kalẹ̀, ẹbí ènìyàn náà ni ó ńkú eeyàn kù.

Báwo ni o ṣe máa ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Iṣẹ́ ó jẹ́ ǹkan tí yóò ṣe láti fi ní ìgbésí ayé rọrùn torí pé iṣẹ́ náà ni yóò pè owó wa.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ ó máa ń dùn torí wípé ìgbà tí èèyàn bá ti ṣe, iyan iṣẹ́ tí èèyàn bá ti ṣe, tí èèyàn bá ti ṣe dáradára, ìparí rẹ̀ kò ní ṣòro fún èèyàn láti ṣe.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Èékánná ó jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀ máa tọ́jú dáradára torí wípé àwọn kòkòrò mìíràn máa ń sá sí abẹ́ èékánná tí èèyàn ò bá tọ́jú, ó sì máa ń fa jàm̀bá sí ara tí èèyàn bá fọwọ́ sí.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Àkókò tí ìgan máa lọ sùn ni bí tó bá di bí aago mẹ́wàá sí tàbí aago mẹ́sàn-án, kí o lè bá sùn wákàtí mẹ́jọ gẹ́gẹ́ bí àwọn dókítà ṣe máa ń sọ fún.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Iyán lè ṣe ètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ pẹ̀lú ìrẹlẹ tàbí nǹkan tí à ń pè ní rẹ̀sípẹ́ẹ̀tì.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Èso tí ó dára jù ni èso tí à ń pè ní mọ̀ngòrò, ó sì ní àsìkò rẹ̀. Ọdọdún ni mọ̀ngòrò máa ń jáde, ó sì pé oríṣìíríṣìí.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Kẹ́ẹ̀ni, ìyẹn gbọ́dọ̀ máa bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ torí wípé wọ́n á tọ́yàn sí ẹ.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àsìnà rẹ? Àsìnà jẹ́ nǹkan tí ó máa ń dùn yàn lọ́kàn púpọ̀, èèyan sì kí gbagbe irú nǹkan bá hun. Tí irú nǹkan náà bá tún fẹ́ ṣé yàn, éyẹn ó rántí pé o ti ṣe mi rí.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ètò ààbò kọ̀ǹpútà, ó jẹ́ ǹkan tí ó dára púpọ̀ torí wípé eyàn gbọdọ̀ dáàbò bo ǹkan èèyàn láti má jẹ kí ènìyàn mìíràn débẹ̀

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ó dára láti máa ṣe ìwádìí torí wípé ẹlòmíràn ó lè máa jẹ ènìyàn gidi. Tí eeyàn bá ti ṣe ìwádìí rẹ̀, ìyá ń tètè mọ̀ pé kò lè bá mi ṣiṣẹ́.

Ibo ni o máa ń ra nǹkan? Eeyán gbọdọ̀ ra nǹkan ní ọjà tàbí ní àdúgbò ènìyàn torí nǹkan ó pé oríṣiríṣi tàbí níbi tí wọ́n bá ti ń tà wọ́n.

Ṣé o fẹ́ràn wà ní òru? Rárá torí wípé òru máa ń dá púpọ̀ púpọ̀. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà ni òru máa ń dá. Kò sì dára láti máa dá ṣẹ nǹkan ní òru gánjọ́.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Ice cream ó jẹ́ ǹkan tí ó máa ń tutù, ó sì jẹ́ ǹkan tí ó dùn púpọ̀. Ice cream ó wà ní oríṣiríṣi color.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ ni, eyán máa ń ṣíṣe ju wákàtí lọ nígbà mìíràn tí iṣẹ́ bá pọ̀ ní ọwọ́ ènìyàn. Èèyàn ò ní fẹ́ fi iṣẹ́ náà sílẹ̀ torí wípé ó lè ṣe àkóbá fún yán.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Èèyàn máa ń mú àwọn èrò tuntun wá láti ibi ọ̀yàyà, ìtẹríba tàbí kí ó máa ṣe àwàdà lọ́pọ̀lọpọ̀.

Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Ọ́fíìsì mi kò jìnnà púpọ̀ sí ilé torí pé tí ọ́fíìsì bá jìnnà, a tún máa gba owó mọ́tò tàbí owó epo lọ́wọ́ ènìyàn.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ dára púpọ̀ láti máa wọ torí tí èèyàn bá wọ àwọn ọ̀ṣọ́ wọ̀nyí, ó máa ń mú èèyàn rẹwà púpọ̀ láwùjọ tàbí kí eeyan sì tún rẹwà níbi tí.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà ìwé? Kókó náà ni orin kíkọ, torí wípé orin kíkọ kò dára púpọ̀ láti máa kọ orin kíkọ.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò ó jẹ́ nǹkan tó dára púpọ̀ torí wípé èèyàn a tún ríra yàn, inú yàn a tún dùn pé èèyàn tún ríra yàn láti ní ipè.

Ṣé o mọ bí a ti ń da ọkọ̀ dúró ní ìdojúkojú? Ọkọ̀ dídá dúró ó jẹ́ nǹkan tí eeyàn gbọ́dọ̀ mọ dáradára torí wípé eeyàn gbọ́dọ̀ máa da ọkọ̀ dúró dáradára.

Ṣé o mọ bí a ti ń pẹja? Ibi tí èèyàn ti le pa ẹja ni odò torí pé odò ni ẹja ń gbé.

Nígbà wo ni o máa ń gé irun rẹ? Eyan máa ń gé irun nígbà tí irun bá kún, torí wípé irun kúnkún kò kí mú yàn rẹwà. Irun kúnkún kò kí mú yàn rẹwà láwùjọ.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ọkọ̀ fífọ̀ ó jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀ máa fọ̀ ní gbogbo ìgbà tí ó bá ti ń dọ̀tí torí kó má ba à kó bo.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Bàtà jẹ́ ǹkan tí èèyàn máa ń wọ̀ sí ẹsẹ̀ láti fi dènà ìjàmbá ẹsẹ̀. Ìyàn bàtà sì pé oríṣiríṣi ìyàn lè wọ súù àbí sílí́pù.

Nígbà wo ni ó kányìn ní ààlà burúkú? Ó ti ṣe díẹ̀ rẹ̀ ò torí tí èèyàn bá lá ààlà burúkú kò dára torí pé nǹkan tí èèyàn bá fọkàn sí tí kò dára náà ló máa wá sí èèyàn lọ́kàn níbi ààlà.

Ìgbà mélòó ni ó máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Fóònù pé kí sadé dedé gbóná. Àfi tí èèyàn bá tẹ́tẹ́ tẹ́tẹ́ púpọ̀ jù ni fóònù náà á fi gbóná. Fóònù pé kí sadé dé gbóná.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Ìgbà ọmọdé ni ìgbà tí èèyàn wà ní kékeré. Ìgbà tí mo le rántí n bẹ́ ni ìgbà tí ìyá mi tó gbé mi jáde nígbà tí mo ní ipò ikini nínú kíláàsì mi.

Báwo ni o ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Èyẹn máa yàn àwọn alábàáṣiṣẹ́ pọ̀ níbi òtítọ́ ìfọ̀kànbalẹ̀ torí wípé tí ẹni tí ó bá yàn ṣiṣẹ́ tó bá ń parọ́ kò ní dà. Àbí tẹ́ni náà ò bá kìí ṣe olódodo ènìyàn.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré jẹ́ nǹkan tí ó máa ń múyàn lára ya, eré jẹ́ nǹkan tí ó máa ń mú eeyàn mú inú èèyàn dùn, bẹ́ẹ̀ ni mo máa ń ṣe eré ìdá

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ̀? Oúnjẹ pínpín. Ó dára láti máa pín oúnjẹ fún ẹni tí kò bá tíì rí jẹ rárá. Ọlọ́run máa tún sán-án lẹ́sàn-án dáa.

Ṣé o mọ àwọn aládúgbò rẹ dáadáa? Aládúgbò ni ẹni tí èyàn ọ jọ ń gbé agbègbè kan náà, tí èyàn ọ jọ ń gbé nínú àdúgbò kan náà. Bẹ́ẹ̀ ni, mo mọ̀ wọ́n dáadáa.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi, ètò tí èèyàn bá ń ṣe tí inú èèyàn á fi dùn. Ètò ìdárayá mi dára púpọ̀

Ṣé o máa ń wo ètò tẹlifísàn? Tẹlifísàn ni nǹkan tí ó máa ń mú àwòrán wá. Ètò tẹlifísàn sì pọ̀ ní oríṣiríṣi, bẹ́ẹ̀ ni mo máa ń wò ó.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ni ọjọ́ ìbí, èèyàn gbọdọ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáradára torí pé Ọlọ́run ni ó ń da eeyàn sí di ọjọ́ náà kí eeyan ò sì ṣe sá.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? Ó gba ìsinmi bí i wákàtí mẹ́rin, gbákò kó tó di pé mà le jẹ oúnjẹ mìíràn ní ọjọ́ náà.

Ìyàrá wo nínú ilé rẹ ni o fẹ́ràn jù? Iyara tí èyàn fẹ́ràn jù ni iyàrá ibùsùn, torí wípé tí o bá wọ iyàrá ibùsùn rẹ, o bọ́ sórí bẹ́ẹ̀dì rẹ, wà á sùn ní falala.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Èèyàn gbọ́dọ̀ kí àwọn ènìyàn pẹ̀lú ọ̀yàyà. Tẹ́rìn-tẹ́rìn, èèyàn ò gbọ́dọ̀ fajúro tí èèyàn bá ń kí èèyàn torí wípé kò dára.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá, mi ò fẹ́ràn sí ẹranko ọ̀sìn, torí wípé ẹranko ó máa ń jalè, ẹranko kò kí gbọ́rọ̀, ẹranko ó máa ń.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ eeyan gbọ́dọ̀ ti tètè jẹ, torí kí oúnjẹ náà kó lè ba à sọ̀kalẹ̀ lára kó tó di pé eeyan máa lọ sùn. Èèyàn gbọ́dọ̀ jẹun bí ago mẹ́ta.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí tósìn? Bẹ́ẹ̀ ni, ọwọ́ méjèèjì ni ó ní ìwúlò titi rẹ̀. Ọwọ́ ọ̀tún, ìyen máa ń fi ṣe nǹkan dáradára. Ọwọ́ òsì, ìyá fi máa ń ṣe nǹkan ẹ̀gbin.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Mo fẹ́ràn láti máa wọ aṣọ gown tan n pè ní aṣọ tó máa ń dàbí ẹ, torí wípé ó máa ń fìrì lára.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Nǹkan tí ó ṣe pàtàkì jù níbi iṣẹ́ ni, torí i pé iṣẹ́ pé oríṣiríṣi. Àmọ́ iṣẹ́ olùkọ́, ǹkan tó ṣe pàtàkì jù ni bírò.

Báwo ni o ṣe máa pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Ọ̀rẹ́ tí èèyàn bá pín owó fún, ó jẹ́ ọ̀rẹ́ tí ó wúlò fún èèyàn púpọ̀ nígbà tí yiò ní tó un náà ti fún èèyàn fun yan rí.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, káàdì iṣẹ́ ọ jẹ́ káàdì ọ jẹ́ nǹkan àmì tí wọ́n fi dáyan mọ̀ pé ẹni yìí ibi tó ti ń ṣiṣẹ́ lé léyìí. Káàdì iṣẹ́ ò dára púpọ̀